Ṣé o ní irungbọ̀n? Rárá o, mi ò ní irungbọ̀n. Ibi agbọ̀n mi, mo máa ń fẹ́ jẹ́ pé ó mọ́. Mo dẹ̀ ti fa dáadáa. Èmi fẹ́ràn kí ojú mi ṣẹmọ kó mọ́ kó má sì ǹkankan ń bẹ̀ bóyà bí irun àbí ǹkankan. Mo fẹ́ràn kí ǹkan mọ́ dáadáa, kó dé wá, kó jẹ́ pé ó jẹ́ ǹkan tó jẹ́ ránpẹ́, kò sí ǹkankan tó pọ̀ ju ń bẹ́ẹ̀. Ó tẹ mi lọ́rùn gan láì lo irungbọ̀n. Tí bá ń fa, ó máa ń jẹ́ kí gbogbo agbọ̀n mi kó mọ́ tẹ́nitẹ́ni ni, tí ò ní sì ǹkan tó ń gún mi lọ́wọ́ ń bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń fa irungbọ̀n mi. Mo máa ń kọbi ara sí, àti máa tọ́jú ara. Mo fẹ́ràn láti máa tọ́jú gbogbo ara, kí a ára mọ́ kí gbogbo ǹkan wà létò. Èmi fẹ́ràn ohun ìgbésíde ayé ìrọ̀rùn. Ilé ayé tó jẹ́ pé ó wu mi, òun mo máa fẹ́, mo máa fẹ́ gbé. Ojú mi máa mọ́, gbogbo ọwọ́ mi máa mọ́, aṣọ mi náà máa mọ́. Òun kan tí mo fẹ́ ni yẹn. Èmi ò fẹ́ràn kí ń máa kọ́ irun sójú. Bẹ́ẹ̀ ni torí ẹni tó bá ní irungbọ̀n, ó nílò láti tọ́jú ẹ dáadáa. Èmi ò dẹ̀ ṣe gbogbo ǹkan bẹ́ẹ̀. Èmi fẹ́ràn bóyá kí n má ṣe tọ́jú irungbọ̀n díẹ̀díẹ̀. Tí bá ti ṣe irungbọ̀n bẹ́ yẹn, inú mi máa ń dùn dáadáa ni, ayọ̀ mi máa ń kún ni. Èmi ò fẹ́ràn kí n máa korun sáyà àti máa korun sí irungbọ̀n. Ẹ̀yàn ò ní lè, ẹ̀yàn ò ní lè jẹun dáadáa gan, torí irun a máa kó sí ẹ̀yàn lẹ́nu. A ti sọ̀rọ̀ gan, irun a máa, a máa kó sí ẹ̀yàn lẹ́nu. Èmi ò ṣe. Mo fẹ́ràn bojú mi ṣe mọ́ yẹn tí ò sírun kankan nbẹ́ẹ̀. Tó bá jẹ́ pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni. Tí a bá mọ ń ṣẹ̀ ǹkankan, mo ti rí dájú pé ohun kan tí mo bá ṣe ní ayé mi, mo gbọ́dọ̀ máa fá irungbọ̀n. Bẹ́ẹ̀ ni. Kí irun ku ẹ̀yọ̀ kan nbẹ́ẹ̀ gbogbo ẹ nì mo máa fá. Àwọn ǹkan tí mo dẹ̀ máa fi fa irungbọ̀n náà kò ṣe ǹkan tó le lọ títí. Ǹkan rànpẹ́ náà ni. Tí bá ti rí ǹkan tó jẹ́pẹ́ ẹnu ẹ mu dáadáa. Ìpara tí mo dẹ̀ fi ń pa irungbọ̀n mo ti fi pa. Mo máa fà ni. Èmi ò wà kì í fẹ́ràn, torí ìgbà mi tí bá ti fa bẹ́ẹ̀ yẹn, ibi irungbọ̀n mi gbogbo ẹ a wá máa lé, a máa lé. Èmi ò dẹ̀ fẹ́ ǹkan bẹ́ẹ̀. Torí náà, mo ti ra gbogbo àwọn ǹkan tó da tí ẹ̀yàn lè máa lò fún irungbọ̀n. Òhun mo ti ra sílẹ̀. Tí bá ti fẹ́ fà bẹ́ẹ̀ yẹn, màá fọ́ ibi agbọ̀n mi, màá fọ́ ọ dáadáa pẹ̀lú omi lásán. Màá ṣẹ̀ wá fi, kí ni ìpara yẹn màá fi pa bẹ́ẹ̀. Màá ṣẹ̀ wá mú kí ni abẹ́ tí mo fẹ́ fi fa irungbọ̀n yẹn. Màá ṣẹ̀ wá fà dáadáa. Tí n bá ti ṣe fà tán, màá tún fọ́. Tí nbá ti fọ́, màá ṣẹ̀ wá fi ìpara tí ẹ, màá tún fi nu. Ṣẹ̀ rí pé o máa mọ̀ bẹ́ yẹn. Àwọn èròjà tí mo dẹ̀ máa lò mo, màá rí dájú pé èròjà tó da ni. Kò ṣe yì tó jẹ́ pé mo máa lò o máa fún mi ní fo. Rárá. Kí n dé tó ra àwọn ǹkan mo ti bèrè lọ́wọ́ àwọn tán ń tà. Pé ǹkan báì báì báì ni mò ń ṣe ọ́. Mo dé fẹ́ fi ṣe? Ṣé ó da? Àbí kó da. Tán bá ti ṣàlàyé fún mi bí n ṣe máa lò. Tán bá ti ṣàlàyé bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ nì màá tẹ̀lé. Gbogbo ìlànà a tí fa ni mo máa tẹ̀lé. Èmi kọ́ bí ara sí ìmọ́tótó ara. Èmi ò fẹ́ dọ̀tí. Mò máa ń fẹ́ràn kó jẹ́ pé tí n bá bọ́tà àwọn èèyàn sọ pé o múra dáadáa. Irú ǹkan tí mo fẹ́ràn ni yẹn. Kí n lè dúró lá làwùjọ. Òun nìkan bẹ́ẹ̀ ni mo fẹ́ràn. Èmi ò wà fẹ́ràn kí gbogbo ẹ tán yànyàn yàn kó mọ́ kó jẹ́ ǹkan tó jẹ́ pé rànpẹ́ ni. Mi ò fẹ́ràn àṣejù rárá. Kí gbogbo ẹ létò ni. Irun ò ní pọ̀jù. Kódà kó n ṣe irun agbọ̀n nìkan ni mo máa ń fà. Mo máa ń fà irun abìá. Kò sí irun tí mi kì í fà. Tó bá sà ti jẹ́ pé o máa di mi lọ́wọ́, tàbí o máa ni mí lára. Mo máa ń fẹ́ràn pé ojoojúmọ́ ni kí ẹ̀yàn máa mọ́. Ojoojúmọ́ ni kí ẹ̀yàn máa tọ́jú ara. Kí ẹ̀yàn máa wẹ ìwẹ̀ tó dá. Kí ẹ̀yàn máa nu gbogbo ara. Inú mi máa ń dùn tara mi bá mọ̀ bẹ́ẹ̀ yẹn kò sí dọ̀tí kankan níbi kankan. Mo fẹ́ràn ẹ bẹ́ẹ̀.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́ láàárọ̀ bẹ́yẹ̀n, màá ti wọ ọkọ̀ akérò ni màá lọ wọ. Ọjọ́ min dè ré, mo lè gbé boya danfo lọ sí ibi iṣẹ́ tàbí kí n gbé korope lọ sí ibi iṣẹ́ tàbí ìgbà mìn gan, mo lè lọ wá àwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n máa fi wá mu áwọn eyàn láti ilé ni, iyẹn ni màá lọ wọ. Màá ti tètè jí láàárọ̀ kí n ba lè má pàdé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú ọ̀nà. Màá ti ṣe tó bí mo ṣe máa ń rin ìrìn àjò mi láàárọ̀ kó di pé mo bó sọ́nà. Màá ti wo ọ̀nà dáadáa kó tó dí pé mo kúrò nílé mi. Èmi má fẹ́ jẹ́ pé tí bá ma dé ibi iṣẹ́, màá tètè dé ibi iṣẹ́ ni, kò ṣe pé màá máa dé bá gbogbo wọ́n nibi iṣẹ́. Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kò ṣe àwọn nǹkan tó ní ṣòro lọ títí bẹ́ẹ̀. Mo máa ń gbọ́ orin tí bá ti ń lọ sí ibi iṣẹ́. Ìgbà mìn mo lè máa gbọ́ pódkásì. Ìgbà mín dè ré, mo máa ń fàsìkò yìí máa fi ronú àwọn nǹkan tí mo le ṣe. Ìgbà mín tí mbá wà nínú ọkọ̀ bẹ́yẹ̀n, màá máa wo àwọn èèyàn nínú ọkọ̀ ni àti níta ọkọ̀. Mo máa fa àsìkò yẹn máa fi wo wọ́n. Màá ti finá sí orí fóònù mi dáadáa kó tó dí pé mo kúrò nílé. Màá rí dájú wípé àpò ìgbékọ́ apá mi ó wà pẹ̀lú mi. Màá múra dáadáa fún ibi iṣẹ́ tí mo bá ń lọ. Ìgbà míń dẹ́ rè, màá rìnrìn díẹ̀ kó tó dí pé mo gbé ọkọ̀. Ìrìn yẹn máa ń jẹ́ kí n jí pépé ni. Ṣẹ̀mọ́ gbogbo ọ̀run tó sì wà lára gbogbo e lo máa gbòn dànu. Tí ojọ́jọ́ bá dà, mo máa ń fẹ́ràn láti rìn. Mo máa ń fẹ́rá ní suru papa lo tí mbá kan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú ọ̀nà. Tẹ́lẹ̀ pé ìdí lọ́wọ́ wà díẹ̀ ni, màá ní sọ́rún. Ǹkan tó ṣàjẹ́ mi lógun ni pé kín tí dé ibi tí mò ń lọ láyo àtaláfiá. Gbogbo òfin ojú ọ̀nà ni mo máa tẹ̀lé. Àwọn ibi táwọn èèyàn kọ́ dé, àwọn èèyàn dè tí máa lọ gbé ọkọ̀, ibe ní mo ti máa lọ bá wọn wọ ọkọ̀. Màá ti ṣètò owó tí mo máa fi wọ ọkọ̀ mi. Èmi o máa fẹ́ràn kí ń máa dúró nibí kan, kí n tun máa bọ́lẹ̀ nibí kan, kí ń máa dúró nibí kan, kí n máa bọ́lẹ̀ nibí kan rara. Gbogbo àwọn nǹkan mi, àwọn nǹkan ìní mi, màá ti kó gbogbo e jọ sójú kan. Ọ̀nà tí mo máa ń gba lọ ibi iṣẹ́ náà ni mo máa máa gba. Èmi kìn gba ọ̀nà mí. Ìgbà mí ń jẹ́rè, mo lè gba ọ̀nà mín, màá fi yẹ̀wò bóyá ó tẹ́ mi lọ́rùn àbí kò tẹ́ mi lọ́rùn. Bí mo dé ṣe ń rìn lójojúmọ́ yẹn, bí mo ṣe ń lọ láti ilé lọ sí ibi iṣẹ́, ojojúmọ́ ni mò ń kọ́gbọ́n si. Tí mbá ti lò lójú ọ̀nà, màá kí àwọn èèyàn dáadáa. Àwọn tó jẹ́ awọ̀n tá jọ̀jọ́ wa ninú ọkọ̀, tí a bá lè máa bá ara wa sọ̀rọ̀, a máa bá ara wa sọ̀rọ̀. Tí mbá dé tí n wà lójú ọ̀nà bẹ́yẹn, mo máa ń kọbi ara sí gbogbo nǹkan tí mo bá ń ṣe ni. Mo máa lo àsìkò mi dáadáa. Màá tete à dé ibi iṣẹ́ láyo ataláfiá, àwọn gan a mọ̀ pé mo wá sí ibi iṣẹ́ wá ṣiṣẹ́ ni. Àsìkò tí mo fi ń lọ ṣiṣẹ́ yẹn, ma ti máa gbáradì fún gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ ni. Tí mo bá ti dé ibi iṣẹ́, ara mi a ti balẹ̀ dáadáa. Èmi dè ré, mo jẹ́ eyaǹkan to jẹ pé gbogbo nǹkan tí mo bá máa ṣe, màá ti kọ́ sílẹ̀. Kò ní di pé mo rántí nǹkan, mo gbàgbé nǹkan kan.

Nígbà wo ni o kẹ́yìn ní ala burúkú? Ìgbà tí mo kẹ́yìn ní ala burúkú, mo ti tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Mo rántí pé ó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ tó jẹ́ pé ó ti rẹ̀ mí gan. Ọjọ́ yẹn gan, mo pẹ́ sùn, gbogbo nǹkan tó wà lórí mi, orí mi gan kún ni kótó di pé mo sùn. Àlá tí mo lá yẹn, ó fẹ́ jọ mo òótọ́ gan. Mo kàn ṣàdí, mo rántí pé mo ṣàdédé dìde lójú oorun ni. Láyà mi ń já, ẹ̀rù ti bà mí lála kọ̀kọ̀. Mo dákẹ́ fún ìṣẹ́jú díẹ̀. Mo gbìyànjú láti fara balẹ̀. Mo mí kanlẹ̀. Mo rán ra mi létí pé àlá ni. Mo sọ àdúrà díẹ̀. Òun tó dẹ̀ ń ṣe mí ó fi mí lẹ̀. Ara mi balẹ̀ díẹ̀. Nígbà tí mo gba àdúrà tán. Mo lọ mú omi, mo dẹ̀ sun padà sí orí ibùsùn mi. Mo ronú àwọn nǹkan tó da. Ẹ̀rù yẹn bẹ̀rẹ̀ sí ní fi mí lẹ̀ díẹ̀díẹ̀. Kọ́ ń ṣe ẹsẹkẹsẹ ni mo lọ sun o. Mo wo ago. Àárọ̀ làṣi wà, àárọ̀ kùtùkùtù. Mo lajú sílẹ̀ díẹ̀. Mo wá ń ronú lórí àlá náà. Mo wá rí pé bóyá wàhálà tí mo ti ṣe látàárọ̀, bóyá òun ló fà á. Mo wá ní kí n gbìyànjú, kí n jẹ́ kí ọkàn mi balẹ̀ díẹ̀ sí i. Àti ìgbà yẹn báyìí, mo máa ń gbìyànjú láti fi ara balẹ̀ kó tó di pé mo sùn. Màá rí dájú wípé gbogbo nǹkan tí mò ń ro tó lè fẹ́ kú díẹ̀ ká tó, gbogbo ẹ̀ ni màá yó kúrò lọ́kàn. Mo lè wo nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín tí kò tó di pé mo sùn. Bẹ́ẹ̀ ni kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èmi ò kí ń fẹ́ràn kí n máa lo fóònù mi jù kó tó di pé mo sùn. Mo máa gba àdúrà kó tó di pé mo lọ sùn ni. Èyí ni èèyí tí ó máa ń fẹ́ràn láti máa tètè sùn. Àmọ́ òǹ gbà mí tó bá yẹ pé súkẹrẹ fà kẹ́ẹ́rẹ́ ọkọ mú mi lójú ọ̀nà nígbà tí mo bá ń bọ̀ wálé. Ìyẹn ló lè fẹ́ fà á pé mo pẹ́ sùn. Tàbí bóyá iṣẹ́ tá ṣe ó pọ̀ jù, ó pọ̀ jù oyè wákàtí tó yẹ ká fi ṣe lọ. Ó wá ń dí pé mò ń ti ń fi alẹ́ ṣiṣẹ́. Ṣé ẹde mọ̀ pé kí n tó kúrò níbi iṣẹ́, ó máa pẹ́ díẹ̀. Ìyẹn ló tún lè fà á pé bóyá kí n pẹ́ sùn. Àlá burúkú ò dè kí n dédé ṣẹlẹ̀ sí mi. Tó bá dẹ́ti ṣẹlẹ̀ bẹ́yẹn, mo máa fẹ́ fi sùúrù, mo máa fẹ́ fi tó ni. Èmí mò ń mọ̀ pé àlá máa ní ipa tó ń kó nínú ilé ayé èèyàn. Nítorí náà mo máa ń tọ́jú ara mi dáadáa. Màá rí dájú wípé gbogbo ọkàn mi, gbogbo ẹ̀rọ ọkàn mi ó mọ́ kó tó di pé mo lọ sùn. Tó bá ti rẹ̀ mí jù, màá bá a yàn sọ̀rọ̀. Ìgbà mìíràn mo lè gbọ́ orin. Bẹ́ẹ̀ ni ìyẹn tún máa ń jẹ́ kí n rí oorun gidi sùn kó tó di pé mo sùn. Èmi dẹ̀ rẹ tí n bá dẹ̀ máa sùn, mo fẹ́ràn kí gbogbo ẹ̀ dákẹ́ ẹni. Kó má sì ariwo kankan. Mo máa rí dájú wípé ibi tí mo máa sùn sí kò sáriwo, kò sí nǹkan kan. Èmi fẹ́ràn kí àyíká mi, kí gbogbo ẹ̀ dákẹ́ wórọ́wọ́. Tí gbogbo yàrá mi bá ti dákẹ́ bẹ́yẹn, inú mi máa ń dùn ni. Ó máa dá bí i pé ààbò wà lórí mi. Tí n bá dẹ́ máa jí, ara mi máa jí pépé ni. Ẹ̀rù yẹn ò ti e wá kí n pẹ́. Ìgbà mìíràn mo lè ti gbàgbé. Tí n bá ti jí bẹ́yẹn, nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì, òun ni mo máa tẹjúmọ́, òun ni mo máa gbájúmọ́. Èmi kì í jẹ́ kí àlákálà kó da ìrìnàjò mi rú. Mo máa ń gbìyànjú gbogbo agbára mi láti múnú ara mi dùn tí bá ti lála tí ó dà bẹ́yẹn. Màá bẹ̀rẹ̀ ìrìn ọjọ́ mi pẹ̀lú ìgbàgbọ́. Màá dẹ̀ fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́ kó ṣàánú mi.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí bá fẹ́ lọ sùn bẹ́yẹn, aṣọ tó jẹ́ pé kòní ními lára òun mo máa ń wọ̀. Màá ti wọ aṣọ tó yẹ kó fúyẹ́ lọ́wọ́ ní aṣọ orun mi. Ṣé rí? Kí n wá láàlàáfíà ó jẹ mí lógún gan, pàápàá julọ tí bá fẹ́ lọ sùn. Èmi ò kí ń fẹ́ràn kí ǹkankan máa dìmi lọ́wọ́ orun mi. Mi ò fẹ́ràn ìní lára kankan. Èmi tí wá fẹ́ràn àwọn aṣọ tó jẹ́ pé ó rọ̀ lọ́wọ́ kò le. Kò ṣe pé tí mo bá ń yí lọ yìí bọ̀, a máa yá mi lára, tàbí kó hun fún arẹ gan-an kó máa gún mi lára. Ìgbà mìí mo lè wọ aṣọ olowu sùn. Aṣọ olowu yẹn máa ń jẹ́ kí atẹ́gùn rààyè wọ ara mi. Mi ò fẹ́ràn kí n máa wọ aṣọ tó jẹ́ pé ó fún jù. Mi ò fẹ́ràn aṣọ tó bá fún jù. Aṣọ tó jẹ́ pé ó máa jẹ́ kí n sùn dáadáa. Tó jẹ́ pé ààyè á jẹ́, á jẹ́, ààyè ó wà fún atẹ́gùn láti fẹ́ wọlé, òun mo máa ń sábà wọ̀. Alẹ́ mi tó bá gbóná, tó bá jẹ́ pé ooru wà, màá wọ aṣọ tó jẹ́ pé ó fẹ́lẹ́ lọ́wọ́. Ìgbà míi mo kò lè wọ bí i aṣọ òkè nìkan, mo sì le wọ pátá sì. Ìgbà míi dẹ re mo ní máa wọ pats, pátà gan-an. Tó jẹ́ pé aṣọ nìkan ni mo máa fi bora, tàbí kí n fi sòkòtò kékeré sì. Alẹ́ tó bá tutù nígbà míi, mo máa wọ aṣọ tó jẹ́ pé ó fẹ́ kí díẹ̀ lọ́wọ́ àmọ́ ó rọ̀. Ìgbà míi gan tóbá tutù dáadáa, mo lè wọ aṣọ tá lá-- tá pa ẹ gún. Mo fẹ́ràn kí n máa wọ aṣọ tó jẹ́ pé kò nímí lára, kò gún mi lára. Aṣọ tí o máa máa gún mi lára tí mo bá ń sùn mi ò kí ń wọ̀, tàbí èyí tó máa tètè yá mi ò kí ń wọ̀. Èmi ò tún fẹ́ràn aṣọ tó jẹ́ pé a máa máa dè ni. Tẹ́ pé ó máa ti tú gan-an kí èèyàn tó jí, mi ò fẹ́ràn rẹ̀. Ẹ mọ tí n báa fẹ́ sùn mi kí n fẹ idi lọ́wọ́, idi lọ́wọ́ kankan. Torí àti rọrùn sùn mi ó máa ń le gan-an ń gbà mí. Torí náà tí bá máa sùn bẹ́yẹn kí ǹkankan má dì mi lọ́wọ́. Kí n sùn láyọ̀ àti alááfíà. Ìgbà mìí gan ni mo máa ń pàrọ̀ aṣọ mi kótó dìpé mo lọ sùn. Ìgbà mí aṣọ, aṣọ tó bá, tí mo ti fọ̀, tó ti mọ́ dáadáa, tí oorun ẹ kòrùn bákan òun mo máa ń wọ̀ kótó dìpé mo lọ sùn. Èmi máa fẹ́ kí aṣọ, aṣọ orun mi kó mọ́ dáadáa. Kó le rùn dáadáa. Kò ń ṣe èyí tó jẹ́ pé oorun ẹ̀, oorun ẹ̀ gan-an ló máa jí mi lójú orun. Aṣọ tó bá mọ́ máa jẹ́ kí n sùn orun àlàáfíà, ara mi á balẹ̀. Èmi ò ń wọ aṣọ tó bá wúwo lára, mi ò kí ń wọ̀. Aṣọ tó bá jẹ́ pé ó wà ó, tó dá, òun mo máa ń wọ̀. Aṣọ tó jẹ́ pé ó dẹ máa bá ojú ọjọ́ mu ni. Bí a tí oru bá wà, aṣọ yẹn kò ní kíi, ó máa fẹ́lẹ́ lọ́wọ́. Bóyá tó tutù bá wà, aṣọ yẹn máa kíi, ó máa rọ̀, kò ní fẹ́lẹ́ lọ́wọ́. Òun ni òun mo máa ń sábà wọ̀. Tí atẹ́gùn bá ń rayè gba ara mi, ara mi máa ń balẹ̀, máa rọ̀rùn gidi sùn. Mi ò fẹ́ràn ǹkankan tó jẹ́ pé ó wúwo lára. Gbogbo àwọn ẹ̀gbàá ọwọ́, ẹ̀gbàá ọrùn, gbogbo ẹ̀ bẹ́yẹn mo máa bọ kí n tó sùn. Gbogbo ago ọwọ́ ni o, ẹ̀gbàá, ẹ̀gbàá tí, ẹ̀gbàá ọrùn gbogbo ni mo máa bọ kí n tó sùn. Mi ò fẹ́ kí ǹkankan dá orun mọ mi lójú. Orun tí mo bá máa sùn, òun ni màá gbọ́kàn lé. Aṣọ tí mo máa ń sùn ó máa jẹ́ kí gbogbo ara mi tò dáadáa. Kí n máa yí aṣọ padà, tàbí bí a mo dé láti ibi kan mo ti wẹ̀, tí bá ti bọ́ sí aṣọ orun mi, àsìkò orun yá fún mi níyẹn. Mo máa ń fẹ́ràn bó ṣe máa ń rì lára pé mo fẹ́ sùn nínú aṣọ tó dẹ̀ dá ni. Aṣọ tó bá dáa, a jẹ́ kí n sùn dáadáa. Kódà gan-an, lẹ́nu ọjọ́ mẹ́ta èyí ni mò ń sùn orun gidi torí pé kíni àwọn aṣọ tí mo máa ń wọ̀ kò ní mí lára. Tí n bá máa jí gbogbo ara mi màá jí pípé ni. Mo ní ìgbàgbọ́ pé orun gidi ó bẹ̀rẹ̀ láti ìtẹ́lọ́rùn. Ǹkan tí mo bá wọ̀, ìgbà míi òun máa ń dí orun mi lọ́wọ́. Torí náà mo ti mọ bí mo ṣe máa asọ mi màá mú gẹ́gẹ́ bí àsìkò ni. Tó bá tutù, aṣọ tí ó, aṣọ tó bá kíi ni. Tó bá gbóná.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ wọ́n dáadáa. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa níwọ̀nba. Máa gbìyànjú láti máa ṣọ̀yàya pẹ̀lú wọn. A máa ń kírawá lẹ́ẹ̀kọ̀kan. Èmi nígbàgbọ́ pé ká máa bá ara wa sọ̀rọ̀ láládùúgbò, ká máa mọ ara wa wọ́n ṣe kókó gan. O láwọn nǹkan tí mo mọ̀ lé pẹ̀lú orúkọ wọn, mi ò mọ̀ ju bẹ́ẹ̀ lọ. O dẹ́ láwọn mi tó jẹ́ pé mo mọ̀ wọ́n délé délé ni. Àmọ́ délé délé yẹn náà kò jẹ́ pé mo máa tọpinpin ilé wọn rara o. Mo kò mọ̀ wọ́n náà níwọ̀nba ni. Àwọn mi tí a bá ti rí ra wa kan máa máa kírawá lẹ́ẹ̀kọ̀kan ni. Ìgbà mí ì bá lè lọ dúró sọ̀rọ̀ tọ̀rọ̀ bá pawá pọ̀. Èmi dẹ̀ re ẹni tó bá yẹn tí ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kan lọ títí, èmi ò ní dà dúró kí ń máa bá a sọ̀rọ̀. Mo ní iṣẹ́ tí mò ń ṣe. Mo máa pọ́n wọ́n lé, wọ́n ò dẹ̀ máa pọ́n emi náà lé. A máa ń ran wa lọ́wọ́ tó bá nílò ìrànlọ́wọ́. Ẹni tó bá nílò ìrànlọ́wọ́ mi, màá gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún un. Tétẹ̀ rí àwọn aládùúgbò mi, wọ́n ṣẹ̀yàn, àwọn èèyàn tó dani, àwọn tèmi mọ́ wọn. A jọ máa ń bá ara wa gbé pẹ̀lú ayọ̀ àtàlàfíà. Èmi náà máa ń gbìyànjú láti ṣọmọlúwàbí fáwọn náà. A kì í jà, a kì í bá ara wa yódì. Tí a bá máa bá ara wa sọ̀rọ̀ pẹ̀lú sùúrù àti tẹríba ni, a bọ̀wọ̀ fúnra wa gan ni. Èmi dẹ̀ rẹ̀, inú mi máa ń dùn tí bá dẹ̀ ti wà láàrin wọn bẹ́ẹ̀ yẹn. Mo ti mọ̀ pé àlàáfíà ni mo wà. A jọ máa ń wọra wa lẹ́ẹ̀kọ̀kan. Tí nǹkan bóyá, àwọn kan wọ́n sì ń lé, àwọn kan wọ́n à lé. Tọ́ bá gbé ìròyìn wá fún wọn, a máa sọ fún àwọn tí wọ́n sì ń lé. Àwọn nà dẹ̀ máa sọ fún awa náà tí a bá sì ń lé. Ìgbà míì a lè máa bá ara wa rẹ́rìn-ín. Mo lè kí wọn káàárọ̀ ń gba mi. Màá kí wọn káàsán. Àwọn nǹkan tí bá dẹ̀ tó lè máa tún kí wọn ẹ kúròlè. Èmi nígbàgbọ́ pé tí a bá ń pọ́nra wa lé bẹ́ẹ̀ yẹn, ìbáṣepọ̀ wa á tún máa dánmọ́rán si ni. Ìjà tí ò ní ìdí èmi o kì í bá wọn jà, mí tí ẹ kí n bá wọn dà si. Mo mọ̀ rí dájú wípé gbogbo wa ọ̀yàya láfiún bá ara wa ṣe. À ń pọ́nra wa lé, à ń rẹ́rìn-ín sí ara wa. Ìgbà mí à máa ń bẹ ra wa wò. Tí o bá ti rí ẹlòmíì bóyá bíi ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, wọn a lọ wò ilé ẹ, ṣe láàáfíà lọ́ wa, ṣé gbogbo nǹkan ẹ dá? Bí mo ní è tí ń gbé láàrin wọn yẹn, inú mi ń dùn. Mi ò ní ṣòro kankan, ko sí nkan kan tó ń dà mí láàmú. Ṣé mo mọ̀? Irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń jẹ́ kí àdúgbò kó dùn gbé. Nítorí pé kí ni ìfẹ́ wà níbẹ̀. Àpọ́nlé wà níbẹ̀. Kò sí ẹni tó ń tọpinpin ẹnikẹ́ni. Kò sí ẹni tó ń rò jọ ẹnikẹ́ni káàkiri. Gbogbo wa là ń bọ̀wọ̀ fúnra wa níbẹ̀. Ọrọ̀ wa yẹra wa níbẹ̀. Èmi ò kí ń dà wọ́n láàmú. Àwọn náà o dẹ̀ kí n dà mí láàmú. Tọ́rọ̀ bá ti wáyé, a máa jọ sọ́n ni. A jọ ń gbé lé ayé ìrọ̀rùn ni. A jọ ń fífẹ́ hàn sí ara wa ni. To bá ti di pé a fẹ́ ṣenawo, a máa bá ara wa ṣe. A lè máa súnmọ́ ra wa lọ títí bẹ́ẹ̀ o, àmọ́ à ń bá ara wa ṣe tó da. Gbogbo wa là ń pọ́nra wa lé. Èmi dẹ̀ re mo nífẹ̀ẹ́ fẹ́ sí pé kí èmi àti àwọn kan tí a jọ ń gbé lé, ká jẹ́yàn gidi. Ó máa ń jẹ́ kí ilé ayé kó dùn, kó dùn gbé ni. Gbogbo ẹ máa wà ní ìrọ̀rùn. Tí n bá ti wà pẹ̀lú wọn bẹ́yẹn, inú mi máa ń dùn ni. Èmi dẹ̀ re, mo máa fẹ́ rí i pé ìfẹ́ jọba nínú gbogbo igbesí ilé ayé wa. Tí aládùúgbò ẹ bá dà, ilé á dùn gbé. Èmi dúpẹ́ tèmi o. Mo ń gbé lé ayé ìrọ̀rùn. Kò sí ẹni tó ní ìmí lára. A ń fífẹ́ hàn sí ara wa. À ń tọ́jú ara wa. Ó dáa gan ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Igbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, áti máa tóbi oṣù mélòó kan sẹ́yìn, bí i oṣù mẹ́rin sẹ́yìn. Mo rántí dáadáa. Mo lọ síbẹ̀ lọ ka ìwé. Èmi ò fẹ́ràn kí ń máa ka ìwé nibi tá rí wo bá wà. Ǹkan tí mò ń kà ò ní lè wọ́rí, kò ní yé mi. Èèyen de dúró lọ to Mo tún lọ bẹ́ẹ̀ náà láti lọ wádìí àwọn ǹkan kan tó ṣe pàtàkì. Kò sí ariwo ládùgbò náà. Ó jẹ́ kí ń tẹjúmọ́ gbogbo ǹkan tí mò ń ṣe ni. Mo ráyè kojúmọ́ ǹkan tí mò ń ṣe. Emi tun wa máa ń fẹ́ràn òórùn tí àwọn ìwé yẹn máa ń bíi wa. Ìgbà mí mo lè lo ọgbọ́n wá ká ti ń bẹ. Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ka. Màá tún kọ àwọn ǹkan tó ṣe pàtàkì máa kọ sílẹ̀. Ẹ n, ilé ìkàwé náà kò sáré wo ń bẹ, kò dẹ̀ sé ró ń bẹ. Ìyẹn ló tie jẹ́ kó dùn mọ̀ mí. Ó tẹ mi lọ́run dáadáa. Mo fẹ́ràn ilé ìkàwé torí pé kí ni, kò sári wo ń bẹ. Gbogbo ǹkan wọ́n dákẹ́ wọ́rọ́ wọ́ ni. Nígbà tí mo lọ bẹ inú mi gan dùn, lára mi balẹ̀. Mo máa ń sábà lọ tí ó bá jẹ́ pé mi fẹ́ ǹkan, kó di mi lọ́wọ́. Igbà tí mo dẹ̀ lọ bẹ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe ni mo ráyè ṣe. Mo kọ́ ọgbọ́n tó pọ̀ gan. Mo dẹ̀ ṣì máa lọ boya bí ọ̀sẹ̀ mélòó kan tó ń bọ̀. Ilé ìkàwé máa ń jẹ́ kí n ronú dáadáa. Mo fẹ́ràn bí gbogbo ǹkan ṣe dákẹ́ tí ó sári wo. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ, gbogbo wọn ló dára. Gbogbo ìwé tí mo nílò gbogbo ẹ̀ ni mo rí ń bẹ. Mo dúró bẹ́ẹ̀ títí tó tẹ́ mi lọ́run ni, àsi kó fi tètè lọ kíákíá ni. Igbà tí mo dẹ̀ ti sepé gbogbo ǹkan tí mo fẹ́ ṣe ni mo ṣe ń bẹ, inú mi dùn. Emi gan mọ̀ pé mò ń ṣe ǹkan gidi ni ojọ́ yẹn. Kí èèyàn máa lọ sí ilé ìkàwé yẹn, kò kí ń jẹ́ kí ìdí lọ́wọ́ kó pọ̀. Kò ní sí pé èèyàn kan ó paríwo lẹ́gbẹ́ èèyàn, tábí èèyàn kan ṣe ǹkan tó ń dí ẹ̀yan lọ́nà, tí ó fi jẹ́ kí èèyàn fi rònù ǹkan tí èèyàn ṣe. Mo máa ń jẹ́ kó jẹ́ pé gbogbo ǹkan tí mo bá ń ronú nípa ẹ̀, gbogbo ẹ̀ ni mo rí ṣe. Ìgbà mí gan, mo máa tún fẹ́ máa ka ìwé mi nílé. Àmọ́ n gbá ti mo lọ kẹ́yìn yẹn, tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn, àh! Kódà ó wú mi lórí. Mo fẹ́ràn bó ṣe to gbogbo àwọn iwe yẹn ni tó mọ́ lọ, tí ò sí ǹkan tó ń kọlu ra wọn. Èyí tí ó bá ń wá, ó máa ń rorun fún ẹ láti rí. Inú mi dùn, mo sì jókòó síbẹ̀. Atẹ́gùn bẹ ò ń fẹ́ dáadáa. Mo fẹ́ràn láti máa kọ́ ẹ̀kọ́ ní àwọn ibi tó jẹ́ pé ó dà. Ilé ìkàwé yẹn máa ń jẹ́ kí màá robẹ́. Mi ò kọjú ṣiṣẹ́. Mo ṣiṣẹ́ mi tán bó ṣe yẹ kí ń ṣe ni. Mo farabalẹ̀ ṣe, mo dẹ̀ ri pé ó tẹ́ mi lọ́run. Inú mi dùn. Kódà mo fẹ́ràn bẹ́ẹ̀ gan ni. Mo dẹ̀ máa ṣọ́ di ǹkan tí ma máa ń ṣe báyìí nì sin. Bẹ́ẹ̀ màá máa lọ lọ́so ọ̀sẹ̀ abí lóṣooṣù tori pọ̀ dà gan. Gbogbo ǹkan tó yẹ kí ń ṣe ni mo rí ṣe ń bẹ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà tí mo bá ń dúró de nǹkan, mo máa ń fẹ́ ní sùúrù. Máà mí kanlẹ̀. Màá ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀. Ìgbà mí, mo máa wo ago ọwọ́ mi tàbí ago orí fóònù mi. Màá wo àyíká mi káàkiri láti mọ nǹkan tó bá ń ṣẹlẹ̀. Ìgbà mí, mo lè lo fóònù mi. Mo lè máa ka àwọn àtẹ̀jíṣẹ́ tàbí ímeelì. Ìgbà mí dẹ̀ ẹ́ rí, mo lè máa wo orí sóṣíà míḍíà tàbí orí íńtánẹ́ẹ̀tì náà, náà bá. Ìgbà mí dẹ̀ ẹ́ rí, mo lè lo, mo lè máa gbọ́ orin pẹ̀lú nǹkan tí a fi ń gbọ́ orin, iyẹn ni tawọ́n ěbo ń pè ní ear pod. Ṣẹ rí, tí bá ń gbọ́ orin bẹ́ẹ́ẹ̀yen, kò kí ń jẹ́ kí ro pé mo ń dúró de nǹkan àbí àsìkò tí mo ti ń dúró de nǹkan ti ń pẹ́ ju. Ìgbà mí dẹ̀ ẹ́ rí, mo lè ka oríṣiríṣi boya bí i átíkù lórí fóònù àbí kí ń ka lórí íńtánẹ́ẹ̀tì. Oníwẹ́ kan tí mò ń ka, mo ti ka bí, mo ti ka bí, mo ti ka díẹ̀ nínú ẹ̀, mio tii kà á tán. Mo lè máa ka iyẹn náà tí bá rí bí joko sí tí mò ń ka wé yẹn. Mo máa ń ronú àwọn nǹkan tí mo fẹ́ ṣe, bóyá tí mo ti bẹ̀rẹ̀ àti bí mo ti fẹ́ parí àbí èyí tí mi ò tẹ̀ tíì bẹ̀rẹ̀. Mo máa, mo máa ń wo àwọn nǹkan tí mo ní láti ṣe náà tí mo ti kọ sílẹ̀ tí mo ní láti ṣe. Màá pa gbogbo ìrúnú mi pọ̀. Màá rí dájú wípé, torí pé mò ń pè mo ti ń pẹ́ àbí nǹkan tí mò ń dúró de ti ń pẹ́ ju, màá máa máa kánjú. Màá ràn ara mí léti pé sùúrù ó lọ́jọ́. Màá wo àwọn èèyàn tó wà láyíká mi. Màá kọ́gbọn lára àwọn nǹkan tí mo náà bá rí káàkiri. Màá ri'ari dájú wípé gbogbo nǹkan tí mò ń ṣe, mò ń rora farabalẹ̀ ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. Gbogbo àyíká mi màá máa wo fínifíní. Pàdé@ápàá jùlọ, tó bá jẹ́ ibi tí mi ò sí, tí mi ò mọ̀, tó jẹ́ kí mo lọ dúró gba nǹkan bẹ́ẹ̀ ni. Màá ma wo gbogbo ẹ káàkiri bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀, màá máa wẹ̀ gbẹ, màá máa wo, màá máa wẹ̀ gbẹ méjèèjì. Màá ma wo wájú, màá máa wẹ̀hin, màá máa wọ̀ tún, màá máa wò síi. Gbogbo àwọn nǹkan ìní mi tí mo kó dání, bóyá bí i àpò mi ni o, fóònù mi ni o, owó ni o, gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn màá kó tira. Ma kò dáa ní màá rí dájú pé ọwọ́ mi ló wà, kò nsẹ́ pé mo kó lè, mo máa jókòó síbi kan. Èmi ò tẹ̀ fẹ́ràn kí màá kun jú. Màá rí dájú pé kò jẹ́ pé mò ń kùn. Mo lè ṣe àdúrà díẹ̀ kí fa tí kò tó kún iyẹn kí fi sinmi ọkàn mi. Mo lè na ẹsẹ̀, kí na pà'bọ́, kí na' sẹ́ lọ̀. Màá jókòó dáadáa. Màá rí dájú pé mi ò dára mi láàmú. Ẹni tó bá kọjá wájú mi, mo máa kíi. Ẹni tó bá dẹ̀ kí mi náà, mo máa dáa lóhùn. Mo máa bá wọn, màá rẹ́rìn-ín tó bá gbà pẹ̀kẹ́ rẹ́rìn-ín. Mo máa ń, màá ń, asikọ̀ tó bá jẹ pé mi ò ṣe nǹkan tàbí mò ń dúró de nǹkan, mo máa fi ń ṣe nǹkan gidi ni. Ó lè jẹ́ gbàyẹn ni, mo gbé àwọn gbogbo nǹkan tó yẹ kí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó jẹ́ pé mo lè ṣe lórí fóònù mi, màá máa ṣe níbẹ̀. Màá máa gbèrò nǹkan tí mo máa ṣe, tí bá ti kúrò bẹ́ẹ̀ gbogbo ni màá máa rò. Mo máa ń kọ́ra mi sọ́rọ̀. Mi ò fẹ́ràn kí màá bínú tàbí ká jọ máa, ká jọ máa ṣe gbọ́n mi sí ọ̀tọ̀. Nǹkan tí mo fẹ́ gbà ni mò ń dúró de, òun tẹ́ẹ̀ ni màá dúró de. Màá rí dájú wípé kò jẹ́ pé mo tẹ́ fóònù mi jù dé bíi wípé fóònù mi, ina a wá kúle lórí rárá. Gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó bá, tó bá tẹ̀ síi gbogbo náà ni mo máa wo. Mi ò kí ń, lóòótọ́ mò ń dúró, àmọ́ mi ò kí ń fẹ́ dàbí pé mò ń kánjú. Torí pé tí bá ti ń kánjú bẹ́ẹ̀, inú a máa bí mi pé mo ti ń pẹ́ ju. Màá wa nkan gidi ṣe. Màá dẹ́ màá wo gbogbo ẹgbẹ́, màá máa wo ibi tí mo wà. Ibi tí mo bá rí pé kò tẹ́mi lọ́rùn, màá kúrò bẹ́ẹ̀, màá sùn síwájú. Ẹni tí mò ń dúró de náà, màá máa fi ago pé ibi tó ti súnmọ́, ibi tó ti dé. Màá wá nǹkan fi máa tú ara mi nínú, màá fi máa dúra mi, dúra mi nínú. Màá ní sùúrù. Màá ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí màá ń dúró de.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi pẹ̀lú máa fi ara balẹ̀ kojú ẹ̀ ni. Mi ò kí jẹ́ pé torí pé nǹkan ṣẹlẹ̀, màá máa dẹ́rùbàra mi. Rárá, mo máa ṣe sùúrù ni. Màá kọ́ ibi tí nǹkan tí wọ́ wá, tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Màá fara balẹ̀, màá jẹ́ kó yé mi ní nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo nǹkan tó yẹ kí mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀, gbogbo ẹ̀ ni mo máa mọ̀. Màá ma wọ̀ ọ̀rọ̀ náà díẹ̀ díẹ̀, màá fara balẹ̀ wò ó, màá wá ronú bí màá ṣe wá tún ṣe ṣọ́rọ̀ náà. Màá wo ibi tó da nípa ọ̀rọ̀ náà àti ibi tí ò da nípa àtúnṣe tí mo fẹ́ ṣe. Èyí tó bá dẹ́, tó bá bá lọ jù òun ni mo máa sábà mú. Ẹ̀sẹ́kẹsẹ̀ náà ni màá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe, màá kojú ìṣòro tó wà lẹ́ẹ̀. Màá rí dájú pé ìṣòro náà, mo gbọdọ̀, mo gbọdọ̀ kojú ẹ̀ kí wọ́n má tún ṣe é ṣe kó tó di pé ó pọ̀ ju bí mo ṣe rò lọ. Màá ra ṣàlàyé, màá bá àwọn tàbí jẹ́ ó ń ṣiṣẹ́, màá bá wọn sọ̀rọ̀. Tó bá jẹ́ pé nǹkan náà ó ti ń tóbi jù, àbo tí ń wọjọ wọ́ mi lọ, màá bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn. Tó bá dẹ́ gbà mí ní rán ìmọ̀ràn náà, mo máa dà wọ́n lóhùn. Èyí tí mo bá lè mọ̀ bẹ́ẹ̀, mo máa lò ó. Èyí tí mi ò bá lè mọ̀ bẹ́ẹ̀, màá fi sí inú náà ni. Torí pé kò ṣe gbogbo ìmọ̀ràn ni èèyàn ń gbọ́. Bẹ́ẹ̀ ni. Èmi jẹ́ rí gbogbo ọ̀rọ̀ tó olúkalúkú bá sọ, mo máa fọ̀wọ́ tí wọn bọ̀ wọ́n ni. Torí olúkalúkú pẹ̀lú ọgbọ́n ti ẹ̀. O lè sọ pé ọgbọ́n tèlé kò bá ti è mu kó jẹ́ pé ọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ kan, ọgbọ́n tó yẹ inú wa fẹ́ lò. Torí kò sì ẹni tó gbọ́n tán. Gbogbo wa kàn ń gbìyànjú ni. Mo nmọ́ dẹ́fẹ̀ẹ́ jẹ́ kó, mi ò kí ń sábà sọ pé èèyàn báyi ló ṣe nǹkan, èèyàn báyi ló ṣe, òun ló ṣe, òun ló wà díẹ̀, òun ló fàá, mi ò kí ń ṣe ìyẹn. Torí tó bá yẹ pé òun ló fà á lóòótọ́, tí ó bá ṣe pé ó mọ̀ mọ́ fà á ńkọ́? Tí ó bá ti jẹ́ pé nǹkan tó nípa èmi ni, màá dúró di gbi ni. Màá dúró ti gbogbo ìṣòro tó bá wà níbẹ̀, màá máa kojú, màá fojú kọ́, màá kọjú sí i. Màá ní sùúrù tí ìṣòro bá ti dé bá mi ní ibi iṣẹ́. Gbogbo nǹkan tí mò ń ro, màá fara balẹ̀. Mi ò ní jẹ́ kó jẹ́ pé èèyàn ló máa ń hàn nínú ìwà mi. Èyí tó bá ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ ni màá kọ́kọ́ mú ṣe. Tí ìṣòro náà bá ti dé lè bẹ́ẹ̀ yẹn, màá ge kílékílé ni. Èmi ò kan dújú kọ́ kí i nílùú da, mo máa yanjú gbogbo ẹ̀. Rárá. Díẹ̀ díẹ̀ létòlètò ni màá fi yanjú ẹ̀. Díẹ̀ díẹ̀ ni màá máa wọ́n nù àbáyọ, tí tòun máa fi jó dídí. Tí bá dẹ́ tí i ṣe déèrè, mo máa fi tò sí i ni. Gbogbo nǹkan tí mo bá ṣe ni màá máa wà lákòósílẹ̀. Àwọn àṣeyẹrí tí mo dẹ̀ tí ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ni màá kọ́ gbọ́n láti wá rẹ. Àwọn nǹkan tó dẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn, gbogbo ẹ̀ kan tí mo kọ́ bẹ́ẹ̀ náà ni màá tún fi wá tún ṣe. Tí bá dẹ́ ṣe ohun kan bẹ́ẹ̀ yẹn, èmi máa fààyélẹ̀ káwọn èèyàn tó wá bá mi sọ̀rọ̀. Kọ́ tí sọ fún mi pé nǹkan báyi ló ṣe, tó dùn máa wọn nínú, báyi ló ṣe ṣẹ́, tó fi jẹ́ pé ó níyanjú, a dẹ̀ fẹ́ràn rẹ̀, tàbí ò ṣe dára pé ohun kan bẹ́ẹ̀ yẹn, mo máa fààyélẹ̀ fún wọn láti wá bá mi sọ. Nígbàkúùgbà tí gbogbo nǹkan tí a bá ń ṣe, tó bá yẹ kó yípadà ni, mo ti mọránlẹ̀ pé ìgbàkúùgbà ni nǹkan náà lè yípadà. Èmi jẹ́ kọ́ ẹ jẹ́ pé orí àtúnṣe ni mo wà. Mi ò ṣe lórí pé à ń bá ara wa jiyàn, à ń bà ń, à ń fẹ̀bi lẹ́bi. Mi ò ṣe ìyẹn. Mò ń lo ọgbọ́n ṣe gbogbo nǹkan tí mò ń ṣe ní ibi iṣẹ́ ni. Màá bá àwọn tó yẹ kí ń bá sọ̀rọ̀ pẹ̀lú, màá, pẹ̀lú ìbọ̀wọ̀ ni. Màá rí dájú pé gbogbo àwọn tó ń, tó ní ipa nínú ìṣòro náà, gbogbo wọn ni mo bá sọ̀rọ̀ táa yanjú ẹ̀. Bá bá ṣe gbogbo àbájáde ọ̀rọ̀ náà, a máa yanjú ẹ̀, a máa bá ara wa sọ. A máa wò pé àtúnṣe náà ó ṣe nǹkan ta fẹ́ tàbí kó ṣe tọ́, ṣe nǹkan ta fẹ́. Gbogbo ẹ̀ la máa bá ara wa sọ láàárín ara wa.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Rárá, mi ò kí ń lo. Mi ò lò ó rí. Eti ò dùn mi rí. Mi ò lò ó rí rárára. Àti gbọ́ràn mi kò ní, kò ní ṣòro rárára ni. Mo ń gbọ́ràn dáadáa. Mo ń gbọ́ ọ̀rọ̀ táwọn èèyàn bá mi sọ dáadáa. Mo ń gbọ́ àlàyé ọ̀rọ̀ dáadáa. Tí ǹkan bá jábọ̀, mo ń gbọ́ dáadáa. Eti ò dùn mi rárá. Èmi ò nílò ẹ̀rọ kankan fún àti gbọ́ràn rárára. Mi ò nílò ẹ̀. Kódà àdúgbò tó bá jẹ́ pé a bá yè, tó bá jẹ́ pé ó dákẹ́ wọrọ́wọrọ́, mo lè gbọ́. Tí a bá tun wá nta, to jẹ pé àwa láàárín àwọn èèyàn, tabi mo wà láàárín àwọn èèyàn, mo lè gbọ́ràn dáadáa. Mo máa ń tẹ́tí sílẹ̀ dáadáa táwọn èèyàn bá ń sọ̀rọ̀. Màá fara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ ti a bá ń bá ara wa sọ̀rọ̀. Màá bèrè ọ̀rọ̀ tí ò bá, tí mi ò bá gbọ́ dáadáa. Màá súnmọ́ ẹni náà tó bá jẹ́ pé ó nílò kí n súnmọ́ kí ó ba lè gbọ́ nǹkan tó ń sọ. Mo máa n rí pé tí bá ń bá èèyàn sọ̀rọ̀ bẹ́yẹn, tàbí tí bá fẹ́ gbọ́ nǹkan tí èèyàn bá fẹ́ sọ, gbogbo ariwo tó lè máa dí mi lọ gbogbo ẹni mo máa dínkù. Èmi fẹ́ràn kí n máa bá èèyàn sọ̀rọ̀ ní ibi tí ó bá jẹ́ kó s'ariwo kankan bẹ́ẹ̀. Mo máa lò ó, mo lè máa gbọ́ orin tàbí kí n wà lórííí fóònù mi tàbí kí ń máa pèèyàn. Mo ń gbọ́ràn dáadáa, kò sí ǹkan tó ṣe mí. Tí bá dẹ̀ tí ń bá èèyàn sọ̀rọ̀ bẹ́yẹn, màá tun yinranlẹ̀ díẹ̀ torí àmọ̀ ọ̀rọ̀ tá lè máa bá ara wa sọ kò ṣe gbogbo tí ló máa fẹ́ gbọ́. Èmi ò tì fẹ́ràn kí n máa gbé orin tó bá ti, tó bá ti pọ̀ ju mi kí n gbé e séti. Tàbí kí ǹkan máa dún kó máa pọ̀, mi ò kí ń gbé e séti. Mo máa ń tọ́jú etí mi ni. Mo máa ń dàabo bo etí mi kí ariwo bá lè máa bàjẹ́. Èmi jẹ́ eryan kan tó jẹ́ pé mo ní ìgbàgbọ́ nínú ilérá ara, paapa júlọ etí, pé'yàn ń gbọ́ràn dáadáa. Mo fi ń dùpẹ́ ẹni. Ìgbà mí, màá kan rora dubulélẹ̀, dẹ̀gbẹ́lélẹ̀ mo dè máa sùn. Màá jẹ́ kí etí yẹn náà sin mi. Èmi ò kí ń lo bóyá bí àwọn airpod nǹkan kan, èmi ò kí ń lò ó fún àsìkò tó bá bí wákàtí tó bá pẹ́. Ǹkankan tó bá ṣemí létí tàbí ó fẹ́ máa ró mí létí ẹsẹ̀kẹsẹ̀ ni màá lọ wo, ni màá lọ sí ilé ìwòsàn kó bá mi wo. Èmi ní ìgbàgbọ́ pé tí èèyàn bá tètè wo nǹkan bẹ́yẹn kò ní di ńlá. Ó dẹ̀ ṣe pàtàkì kí èèyàn máa kọ bí ara sí nǹkan bẹ́yẹn. Oṣooṣù ni mo máa ń lọ síí ilé ìwòsàn tí mo máa ń lọ wo gbogbo ara mi pẹ̀lú etí. Tí wọ́n bá ń bá wa ṣiṣẹ́ ni, tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ níbí iṣẹ́, mo máa ń gbọ́ràn dáadáa. Mo máa ń tẹ́tí sílẹ̀ dáadáa. Mo máa rí dájú pé gbogbo ǹkan tó sọ òfin ní o, ìlànà ní gbogbo ẹ ni mo gbọ́ yékéyéké. Tí èmi ò bá tú gbọ́ dáadáa gan an, màá fi, màá fara balẹ̀, màá bẹ ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, màá bèrè tàbí kí n bèrè lọ́wọ́ ẹni tí ó kọ́ wa gangan fún'ra rẹ̀ pé kí ló sọ kó bá mi tún sọ. Pẹ̀lú ìtẹríba dẹ̀ ni. Ẹni tó bá ń sọ̀rọ̀, màá fara balẹ̀ gbọ́ nǹkan tó ń sọ. Èmi ò fẹ́ràn kí èèyàn máa dí mi lọ́wọ́ tí bá ti ń gbọ́ nǹkan tí èèyàn ń sọ. Mo, mo jẹ́ eeyaǹ kan tó jẹ́ pé ká máa bá ara wa sọ̀rọ̀ kó yé wa ara wa yékéyéké, òun ni adùn ọ̀rọ̀. Mo mọ̀ kókó pé kí èèyàn máa gbọ́ran. Mo dẹ̀ mọ̀ kókó pé kí èèyàn máa lo ẹ̀rọ fún àti gbọ́ràn pápa jú lọ àwọn tó nílò è. Mo mọ̀ pé ó ṣe pàtàkì gan. Àwọn tan dẹ́ n lò náà mo tẹríba fún wọn, wọ́n ń gbìyànjú. Èmi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀, tí bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, màá bá àwọn èèyàn sọ, tí ó jẹ́ pé wọ́n máa gbọ́. Tí àwọn naa bá bá mi sọ̀rọ̀, èmi náà máa gbọ́. Èmi ò kí ń paríwo nígbà tí ó bá nílò. Màá fara balẹ̀ bá èèyàn sọ̀rọ̀. Màá rí dájú pé gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ, ó bẹ́ni náà nlé. Èmi ní ìgbàgbọ́ pé kí èèyàn gbọ́ràn dáadáa, ó máa jẹ́ kí ilé ayé kó rọrùn fún èèyàn. Mo máa ń tọ́jú etí mi dáadáa. Mi ò kí ń fìn, mi ò kí ń kí ǹkan bọ etí. Mo máa ń nu etí mi lọ́nà tó tọ̀ ni. Mo dẹ̀ máa ń bèere ọ̀nà ọ̀rọ̀ báwo ni mo ṣe máa ń nu, báwo mo ṣe máa tọ́jú ẹ kínni mo lè kàn sí i. Gbogbo ǹkan bẹ́ẹ̀yen ni mo máa ń ṣe sí i.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Kò sí oúnjẹ tí mi ò le sè dáadáa o. Bẹ́ẹ̀ni, kan lára rẹ̀ ni ìrẹsì, ìrẹsì funfun. Tí bá fẹ́ sè ìrẹsì funfun, ẹ máa fọ ìrẹsì yín dáadáa. Ẹ máa gbómi kaná. Tẹ bá ti gbómi náà kaná, tẹ bá ti fọ ìrẹsì yín, ẹ máa wọ̀n sínú omi tí ẹ̀ ń gbé kaná. Ẹ̀lọ́ mí lè ta òróró díẹ̀ síi, ẹlòmíì dè o lè fi ìlẹ̀. Ẹ ta òróró díẹ̀ síi, tẹ máa mọ̀ pé ìfẹ́ kí rice ìrẹsì yín kó dúró lẹ́ẹ̀kọ̀kan, pé kó má fọ́ pọ̀. Tẹ bá ti da ìrẹsì yín si, kí ẹ fi iyọ̀ síi, kí ẹ lè tọ́ wò ó. Kódun ni wọ́n ń bà. Tẹ bá ti ṣe yẹn, kí ẹ dúró kí ẹ jẹ́ kó jinná lóko. Ẹlo mọ máa wò díẹ̀díẹ̀ títí tí ó máa fi jinná. Ó tọ́. Oúnjẹ mí tí mo tún lè sè dáadáa, òun ni ìrẹsì pupa. Ìta wọn ìlú Ẹ̀gbọ́n pè é ní jọ̀lọ́ọ̀fù. Ìrẹsì jọ̀lọ́ọ̀fù yìí, ẹ máa gbé kòkò tí ẹ fẹ́ fi dáná, ẹ máa gbé sórí iná. Ẹ máa jẹ́ kó gbóná. Ẹ máa wá da òróró síi. Tẹ bá ti da òróró síi, ẹ máa da àlùbọ́sà yín síi. Tẹ bá ti da àlùbọ́sà yín síi, ẹ máa rọ̀pọ̀. Tẹ bá ti rọ̀pọ̀ bẹ́ẹ̀, ẹ máa wá da tòmátò yín sùn. Iyẹn ni tòdi tó wà nínú ọ̀rá, òun ni ẹ máa dà síi. Ẹ máa ro yẹn náà pọ̀. Tẹ bá ti ro yẹn tí iye ti dí dáadáa tótí pé tí ẹ bá ti fẹ́ máa jinná, ẹ máa wá da ata tí ẹ ti lọ sílẹ̀. Òun ni ẹ máa dà sínú, ẹ máa dà sínú kòkò tí ẹ fin dáná. Ẹ máa rọ̀ yẹn náà mọ́, ẹ máa dín ẹ́ mọ́. Ẹ máa jẹ́ kó dín dáadáa. Ẹ máa fi iyọ̀ síi. Ẹ máa wá fi adùn oríṣìíríṣìí síi. Tó bá ṣe wun yín ni o. Tó bá ti fi síi bẹ́yẹn, ẹ máa wá da omi ẹran tàbí omi ẹran, adìẹ tí ẹ bá ti bọ̀ tẹ́lẹ̀, ẹ máa dà sínú rẹ̀. Ẹ máa jẹ́ kó hó dáadáa, gbogbo ẹ̀ máa hún mọ́ra wọn. To bá ti hún mọ́ra wọn bẹ́yẹn, tẹ bá ti jẹ́ kó ṣe tótí hún mọ́ra wọn. Tẹ bá tọ̀ wò, tẹ bá rí pé adùn yẹn ò tó bí ẹ ṣe fẹ́, ẹ lè tọ̀ wò. Kí ẹ fi iyọ̀ díẹ̀ síi tàbí kí ẹ fi adùn díẹ̀ síi. Tó bá ti ṣe bẹ́yẹn, ẹ ṣe máa da ìrẹsì tí ẹ ti fọ. Kò sí ìrẹsì tí ẹ ti fọ ó, èyí tí ẹ ti fọ dáadáa, ẹ ṣe máa máa dà á síi. Ẹ máa rọ̀pọ̀ ní wọ́n ń bà. Ẹ máa jẹ́ kó omi ẹ́ púpọ̀ ju bẹ́ẹ̀ mọ́. Omi náà kò ṣe é fẹ́ rí kó lé tí nítorí è. Tó bá ti lé tí nítorí è bẹ́yẹn, ẹ máa wá bu mọ́lẹ̀. Ẹ máa dúró kó jinná. Oúnjẹ mí sì tí mo tún mọ̀ sí ni iṣu àti ẹyin. Ìyẹn tì-- ó jẹ́ ǹkan tó rọrùn láti sè. Iṣu yìí tí ẹ bá ti bẹ́, tí ẹ ti yọ gbogbo epò ẹ́ rẹ, ẹ tìí fọ̀nú dáadáa. Ẹ máa wá yọ sínú kòkò tí ẹ fẹ́ fi dáná. Ẹ máa bu omi síi, ẹ de máa bu iyọ̀ síi. Kí ẹ lè dúró, kí ẹ dúró kó jẹ́ kó jinná lóko. Ẹyin ní oríṣiríṣi ọ̀rá lè ṣe é. Bẹ́ẹ̀ ni, tí ẹ bá ti gbé kòkò yín sọ́rí iná, tí ẹ da òróró síi, tí ẹ da àlùbọ́sà síi, ata tí ẹ ti lọ sílẹ̀, òun ni kí ẹ dà síi. Tí ẹ bá ti dà á síí, ẹ máa fi iyọ̀ síi. Ẹ máa fi àwọn adùn oríṣìíríṣìí náà síi. Tí ẹ bá ti fi síi bẹ́yẹn, ẹ máa ro gbogbo epo. Tí ẹ bá ti rọ̀pọ̀, ẹ máa fọ ẹyin sí ibìkan. Ẹ máa fọ sínú abọ́. Tí ẹ bá ti fọ yẹn, ẹ máa tẹ pọ̀pọ̀. Kí ẹ lè máa gbàgbọ́ pé ata yẹn ti dé lọ lẹ́gbẹ̀ẹ́ o. Ó ti ń din lọ lẹ́gbẹ̀ẹ́ bẹ́yẹn. Ẹ máa da ẹyin yen sí inú ata. Ẹ máa jẹ́ kó ṣe díẹ̀ sọ́kè. Ẹ̀lọ́ mí a ti máa ro bẹ́yẹn lẹ́sìkẹ́ẹ̀sì. Ẹ̀lọ́ mí dè é, a máa fi ìlẹ̀ kó dìde. A jẹ́ pé àwọn apakan á dìde, àwọn apakan á kọ̀ fẹ́ wá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ eniyẹn fẹ́ ṣe é ni, ẹ lè ṣe ẹ́yín bí ó bá ṣe wun yín. Àmo èmí, ìgbà mí mi máa ń fọ pọ̀. Tí ẹ bá ṣe dáyè, ẹ máa ti ro gbogbo epo. Ìgbà mí dè rí, mo máa jẹ́ kó dìde díẹ̀. Bí mo ṣe máa ń ṣe oúnjẹ mi ni o. Kò sí oúnjẹ tí mi ò lè sè dáadáa. Ìyẹn gbé wọ́bù.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Kò sí ọ̀nà tí mi ò lè gba àrùn àwọn ènìyàn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo lè lò. Ti bá ní owó lọ́wọ́, mo lè fún yàn. Tí mo bá ní ẹ̀bùn, mo lè fún yàn. Kò sí nǹkan tí mi ò lè fi ran ènìyàn lọ́wọ́. Ní wọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ǹkan na wà ní ikápa mi tí mo dẹ̀ lè fi sílẹ̀, ó ní nkankan tí mo máa ń ṣe. Ti bá ní ǹkan lọ́wọ́ tó bá jẹ́ pe opọ̀ tí mo dẹ̀ mọ̀ pé ara lè mi ò ní tó tún yẹn, tí mo dẹ̀ mọ̀ pé tí bá fún tàbí tí bá bun, ó ṣe é ṣe kó ní ìwúlò ẹ̀ ju mi lọ, mo máa yo nínú nkan tí mo bá ní yen, mo lè dá sí méjì tàbí kí n dá sí mẹ́ta. Ìyẹn tó bá jẹ́ pa apọ̀ àto bi mẹ́ta, màá fún ẹni náà. Èmi dere, tí bá ní pé, tí bá rí pé ǹkan tó wà lọ́wọ́ mi kò tó emi gan fún ara mi, mi ò ní fún yàn. Bẹ́ẹ̀ni, torí pé kí nì ó ṣe é kọjá aye mí. Àmọ́ kò sí ọ̀nà tí mi ò lè fi ran àwọn ènìyàn lọ́wọ́. Ó ní iya kan tí, ó ní ìgbà kan tí mo fẹ́ jáde. Ìyá yìí, ó wá pàdé mi. Ó béèrè lọ́wọ́ mi pé ọ̀nà báyi lowun lọ. Mo dẹ̀ juwe ọ̀nà fún. Sé ri pe mo ti rán lọ́wọ́ niyen. Ẹlòmíì tun wá bá mi ni jó wò. Ó lebi ń pa oùn pe ohun o ti jẹun. Ijo yen dèrè. Ẹ̀mí lọbí iṣẹ́ ni mo bá mú owó nínú àpò mi, mo dẹ̀ mú lé lọ́wọ́. Mo ti rán lọ́wọ́ náà ni. Àmọ́ ní ìgbà kan tí èyan kan béèrè iràn lọ́wọ́ lọ́wọ́ mi, kò sí lọ́wọ́ mi. Mo dẹ̀ rora ṣàlàyé fún pé ẹmá bínu, àmọ́ ǹkan tí ẹ béèrè lọ́wọ́ mi, mi ò ní, mi ò ní lọ́wọ́ báyìí. Mo dẹ̀ se ṣàlàyé fún ẹniyen niyen órisiri ọ̀nà mi mo maa n gba ran àwọn ènìyàn lowo. Ìgbà mi tí bá rí pé eyan kan ń fò aṣọ níta, papa julò tó bá jẹ́ agbáàlagbà. Tó jẹ́ pé ó ń fọ aṣọ níta tí mi ò dẹ̀ ṣe nǹkan kan, témi ti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe nínú ilé àbí miì níṣẹ́ kankan tí mo gbé wá láti ibi iṣẹ́, mo lè lọ ba kí n gba aṣọ ọwọ́ ẹ̀, kí n bá a fọ̀ọ́ tàbí bó ṣe ń fọ̀ọ́ kí n máa bá a ṣàn-án nù. Tàbí tó bá dẹ̀ ti ṣàn-án tán tó ti fọ̀ọ́ tán, mo lè ba sa. Ọ̀nà yẹn ó tún ti gba ran ẹni náà lọ́wọ́ nìyẹn tàbí ẹni tí ó bá jẹ́ ẹni mímọ̀ tí mo mọ̀ bóyá ó ń ta oúnjẹ ni àbí ó ń ta àkàrà bóyá tí n bá lọ ki tàbí tí n bá kọjá tí mi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe, mo lè ba dúró sí ìsọ̀ rẹ̀ kí n máa bá a tajà. Ìyẹn náà mo tún ti gbà ràn-án lọ́wọ́ náà nìyẹn. Ó ní ìgbà kan tí mo wà ròó lọ́kàn mi pé kí ni mo fẹ́ ṣe fún ọjọ́ ìbí mi. Mo máa ń ní ọjọ́ ìbí mi pé mo máa ṣe oúnjẹ tó pọ̀ gan-an. Oríṣìíríṣìí oúnjẹ. Màá dẹ̀ gbe, màá lọ gbe fáwọn tí wọn ò tí ì jẹun, àwọn aláìní. Òun ni màá lọ pín fún. Ìgbà tó di ọjọ́, ọjọ́ ìbí mi, kó dẹ̀ tó dìgbà yẹn náà mo ti kówó jọ, gbogbo nǹkan tí mo fẹ́ rà mo ti kó gbogbo ẹ̀ jọ, mo ti ṣíye tí gbogbo ẹ̀ jẹ́, mo dẹ̀ ti dáwó títí tí ìgbà yẹn fi dé. Kó tó di pé ọjọ́ kejì ku, ọjọ́ kan ku ọjọ́ ìbí mi, bí mo ṣe gbọ̀nà ọjà lọ nìyẹn, mo lọ ra gbogbo nǹkan tí mo fẹ́ rà tí mo ti mọ̀ pé mo máa lòó ní ọjọ́ kejì fi dáná. Gbogbo àwọn nǹkan mi ni mo rà. Ìgbà ti mo délé lọ́jọ́, mo kó gbogbo ẹ̀ sí, àwọn èyí tí mo mọ̀ pé kò ní bàjẹ́. Mo ti tọ́jú gbogbo ẹ̀ síbi tó yẹ kí n tọ́jú ẹ̀ sí. Ìgbà tó d'ọjọ́ kejì mo bẹ̀rẹ̀ iná dídá. Mo ti bọ ẹran tí mo fẹ́ bọ̀. Mo ti bọ adìyẹ náà tí mo fẹ́ bọ̀. Mo se ìrẹsì lóríṣìíríṣìí. Ìgbà tí mo dẹ̀ sèé tán, mo kó gbogbo ẹ̀ sínú ike. Bẹ́ẹ̀ni mo kó gbogbo ẹ̀ sínú ike. Ike náà tó ọgbọ̀n. Mo kó ọ̀gbẹ́ sí ọ̀nà ọgbọ̀n. Mo ṣe ọ̀gbẹ́ bẹ́ẹ̀. Mo dẹ̀ bọ́ 'ta. Mo lọ pín f'áwọ tí wọ́n ò tí ì jẹun, àwọn aláìní. Mo ti gbàrànlọ́wọ́ náà nìyẹn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ rírò. Mo fẹ́ràn ẹ torí pé kí ni, ó dùn lẹ́nu. À, ó tún da lára, ó ní ihuló tó pọ̀ lára. Papa ju lọ̀ te'bá lo ẹ̀fọ́ ṣọkọ tí ẹ fi sè é, ẹ máa rí bí ó ṣe rẹwà tó lóju. Mo fẹ́ràn ẹ̀fọ́ àti oríṣiríṣi adùn ọbẹ̀ tó bá ṣépọ. Òrun ẹ̀ gan lánsan, ó máa ń jẹ́ kí ebi pààyàn ni. Ó máa ń jẹ́ kí iranti oúnjẹ tó bá sè nílé. Bẹ́ẹ̀ ni. Ṣé bí ó ṣe rẹwà sójú ni o fẹ́ sọ ni àbí bó ṣe dà tó lára? Ó ní nǹkan oríṣiríṣi tó ń gbéṣẹ́ lára. Tí ẹ bá lọ sí ilé ìwòsàn, oníṣègùn á sọ fún yin, ẹ rí dájú pé ẹ jẹ ẹ̀fọ́ dáadáa. Kí ẹ jẹ ẹ̀fọ́ dáadáa, kí ẹ jè lò ogun yín dáadáa. Ẹ̀fọ́ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń gbéṣẹ́ ní ara. Ìgbà gbogbo bá ti mo bá ti ẹ̀ ti jẹ gan, ọkàn mi máa ń balẹ̀ ni. Bo bá ṣe mu wun mi ni mo ṣe máa jẹ. Mo lè jẹ pẹ̀lú ìrẹsì, mo lè jẹ pẹ̀lú òkèlè. Ìgbà mìíràn o máa lọ dáádá pẹ̀lú àmàlà. Ṣé wàá rí epo tọ́ tu wá fi si, òun ló tún máa jẹ́ kó máa dá mi lọ́run si. Ó máa ń dùn yàtọ̀. Wọ́n máa wá sè é, wọ́n máa fi irú sí i. Ọ̀pọ̀lọpọ̀ ẹran ló máa fi si, wọ́n tún máa fi ẹja si. À, kò sí nǹkan tí ẹ fi jẹ tí ò ní kunu. Ó kunu, ó tún tẹ́yàn lọ́run. Ìgbàkugba tó bá lọ́jọ́ ni mo lè jẹ ẹ́. Ó wà lára àwọn nǹkan tí ẹ pé mo fẹ́ràn jù nínú awon ọbẹ̀ ta ṣe. Kò kín su mi. Mo máa fẹ́ràn tó bá, mo máa fẹ́ràn tó bá jẹ́ pé ṣọkọ tó ẹ tó tutù tó ẹ ṣe se gbìn lóko, òun ló fi sè é. Ó máa ń dùn yàtọ̀. Inú mi máa ń dùn tí mo bá jẹ ẹ́ ni, ó ti ẹ̀ dá fún ara mi. Eyan a le yá gbogbo ìgbẹ́ idọ̀tí, gbogbo e lẹ̀yán máa ya dàánu Mo máa fẹ́ràn tí wọ́n bá yọ ẹ́ ṣè sì tan ni. À, buru e máa ń bo ilé. Tí wọ́n bá fi irú sí i, tí wọ́n bá fi àlùbọ́sà sí i, tí wọ́n fi pọ̀nmọ́ sí i, tí wọ́n fi ẹja sí i, tí wọ́n fi oríṣiríṣi ẹran sí i. Abodi ni o, shaki ni o, bọ̀kọ́tọ̀ ni o, àwọn ẹran bẹ́yẹ̀n bẹ́yẹ̀n, àhọn ẹran ẹsẹ ẹran tí wọ́n wá fi si i. À, tí wọ́n ba ṣesè sé e, tí wọ́n ro àmàlà gidi sí i tàbí kọ́ ṣe ìrẹsì tó dúró wọ́rọ́wọ́́rọ́ báyìí, kí ẹ wá jẹ ẹ́. Inú èèyàn a máa dùn ni, inú mi máa ń dùn tí mo bá ti jẹ ẹ́ ni. Ó dàá, ó tún máa ń dùn yàtọ̀ tí ó bá di ọjọ́ kejì. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa wùn mí jẹ ẹ́. Ó máa jẹ́ kí iranti bá ṣe máa ń kó ara jọ ní ẹbí wa. Ó jẹ́ nǹkan to jẹ pé ránpẹ́ ni síse e àmọ́ ó dùn yàtọ̀. Mo fẹ́ràn bí epo o ṣe pọ̀jù, ẹ̀fọ́ náà o pọ̀jù. Kò i se nǹkan tí ó jẹpe ó wúwo lára láti jẹ ẹ́. kÓdàá ẹ lè dá jẹ gan. Tí mo bá ti jẹ ẹ́ tán báyìí ara mi máa balẹ̀ ni. Okùn àtàgbàra máa dé sí mi lára ni. Ó jẹ́ nkan to jẹ pé ó gbajúmọ̀ láàrin àwa Yorùbá. Èmi tí ẹ fẹ́ràn ẹ́ ju àwọn ọbẹ̀ yooku lọ. Èmi tí ẹ máa ń jẹ ẹ́ pẹ̀lú àwọn èèyàn ní o, àjọ máa ń pín. Tí mo bá ti lọ lé bẹ̀yẹn máa kó wọn tún máa pọ̀. Tí ìyà mi ma bámi sè é, tí bá dé dé ilé, màá pín fún àwọn tí mo lè pín fún. Mo fẹ́ràn bó ṣe je pé kò sí oúnjẹ tí ò lè ba mú. Bẹ́ẹ̀ ni, ẹ lè jẹ ẹ́ pẹ̀lú iṣu, ẹ lè jẹ ẹ́ pẹ̀lú ìrẹsì, ẹ lè jẹ ẹ́ pẹ̀lú òkèlè. Kò sí nǹkan tí ẹ lè jẹ ẹ́ pẹ̀lú. Mo máa ra jẹ nǹkan mi ni. Ó máa ń jẹ́ kí oúnjẹ ọ̀sán dùn jẹ. Ó de máa ń dá náa tí ẹeyan bá tun jẹ ẹ́ fún oúnjẹ alẹ́. Ó dàbí ògùn ibílẹ̀ lára ni. Ó dá lára gan ni. Kò dẹ́ sí ìgbà tí o jẹ pé ó bá ti wà lọ́kan mi tí mio kì í fẹ́ jẹ ẹ́. À ó jẹ́ ọ̀kan láàárín àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn bó ṣe je pé wàhala re o pọ̀. Ko pẹ́ jìnà tí ẹ bá ti bẹ̀rẹ̀ báyìí kò kín pẹ́ jìnà. Ó máa ń kunu dáadáa. Ó tún wà ní nǹkan tó ń ṣe lára. À, ṣé wò ó, ẹ wò ó. Tí ẹ bá jẹ ẹfó, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ náà tí ẹ bá fi sè ẹ́, ẹfọ́ máa ń dùn ọ àmọ́ ẹ̀fọ́ rírò tí ẹ bá lo ṣọkọ fún, ó máa ń dùn yàtọ̀. Mo lè gbàdún.